Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn eléyìí tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wón ní ìfẹ́ sí owó. Tí wón bá sì ti gba owó náà, wọ́n á máa fi ṣe ohùn kan eléyìí tí ó wù wọ́n. Ẹlòmíì á fi ra aṣọ, ẹlòmíì á fi owó tí mo bùn á fi ra bàtà, ẹlòmíì á fi jẹun. Nídìí èyí, mo ní ìfẹ́ láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn owó púpọ̀